Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Ṣé mo máa ń pe àwọn oníbàárà tuntun? Há! Mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo máa ń pè wọ́n torí wipé àwọn tó bá jẹ́ oníbàárà tuntun tó ṣẹ̀ ń ra ǹnkan lọ́wọ́ èèyàn, ó máa ń da ki éeyan ní àjọṣepọ̀ tó da. Àti láyé àjọṣepọ̀ dẹ́re, ipasẹ̀ pé èèyàn ń pè wọ́n, èèyàn máa ń pè wọ́n lóore kóóre. Òhun ló fi lè jẹ́ kí èèyàn tètè ní ìbáṣepọ̀ tó dán. Oníbàárà tuntun tó bá, tó bá ṣẹ̀ ń bá èèyàn ra, rajà, irú ẹni bẹ́ẹ̀ tó bá ṣe, tó, tó, tó ṣe díẹ̀ tó ye pé ó ti pẹ́ tí èèyàn ti rí irú ẹni bẹ́ẹ̀, ó máa ń dára kí èèyàn pé irú ẹni bẹ́ẹ̀ pé "à, ṣé dáadáa lẹ wà ọ́? Ṣe álàfíà lẹ wà ọ́? Ṣé kò sí o? Aàrí yín o." Irú irú ǹnkan bẹ́ẹ̀ yen kí èèyàn dé, kí èèyàn dé, kí èèyàn mú oníbàárà yẹn, kí èèyàn sọ ọ́ di ọ̀rẹ́. Nípasẹ̀ bẹ́ẹ̀, yóò mọ mú kí àwọn oníbàárà kan máa fẹ́ rán èèyàn si láti wá máa máa ra ǹnkan lọ́wọ́ èèyàn.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Nígbà wo ni mo kẹ́yìn ní àlá burúkú? A! Ó ti pẹ́ o. Ó ti pẹ́ tí mo kẹ́yìn ní àlá burúkú. Torí àlá burúkú kì í ṣe ǹkan tó da tó yẹ kí ẹ̀yàn máa-- kò dára tó láti máa lá àlá burúkú. Kò dára tó kí ẹ̀yàn máa lá àlá burúkú. Àh! Ó ti pẹ́ tí mo ti ní àlá burúkú. Mi ò ti gbàdúrà kí n lá àlá tí ò dára lọ́wọ́ ẹ̀. Àlá rere, àlá gidi, òun ni mo, òun ni mo gba àládúrà láti máa ní. Òun ni mo gba ládúrà láti máa ní sùgbọ́n kí ẹ̀yàn máa lá àlá burúkú yẹn mi ò fẹ́. Ṣùgbọ́n pé wọ ni mo ti lá àlá kẹ́yìn, àlá burúkú kẹ́yìn, ó ti pẹ́. Yóò ti máa lọ bí i, bí i oṣù mẹ́ta sí mẹ́rin ṣíṣin. Iyẹn tí bá rán tí dáadáa gan ni. Iyẹn tí bá rántí dáadáa.

Ṣé o ní àgbàlà, àgbàlà, àgbàlá ojò? Ṣé o ní àgbàlá ojò? Mo ní àgbàlá ojò náà. Mo ní àgbàlá ojò. Mo ní ní, ní ilé mi. O ní ibi tí mo yà sọ́tọ̀ fún àgbàlá ojò. O ní ibi tí mo yà sọ́tọ̀ fún. Lọ́wọ́, lọ́wọ́ eẹ̀nkùnle ilé mi òun ni mo yà sọ́tọ̀ fún àgbàlá ojò. Mo ní, mo ní àgbàlá ojò.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú, nínú ìlà? Báwo ni o ṣe máa ń rí lò, rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Bí mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà, mo máa ń ṣe sùúrù náà ni. Mo máa ń ṣe sùúrù. Tori ti èèyàn bá dá ìlà rú kò dára, kò dára tó kì n ṣe ǹkan tó dára. Tóbá tí eẹ̀yàn bá wà lórí ìlà, ẹ̀eyan á ṣe sùúrù títí tí ó fi kó, tí ó fi kan ẹ̀eyan náà ni. Tóbá wa jẹ́ pé ìlà yẹn bá wá pẹ́ kó tó, kó tó kan ẹ̀eyan. Bí mo ṣe máa ń lo àkókò náà bí i kí máa tẹ fóònù mi, bí kí n máa tẹ fóònù mi àbí kí máa, kí máa gbọ́ orin tí ó fi ní jẹ́ kí dídúró tí mo dúró, tí ó fi ní jẹ́ kó sú mi. Àwọn ǹkan tí mo máa ń ṣe ni.

Ṣé o ti lọ sí àgọ́ rí? Ṣé mo ti lọ sí àgọ́ rí? Irú àgọ́ wo nìyẹn? Àgọ́ póríṣiríṣi o. Àgọ́ póníṣiríṣi o. Àgọ́ ilé ìjọsìn wà, àgọ́ ọlọ́pàá wà, àgọ́ oríṣiríṣi àgọ́ ló wà. Tó bá jẹ́ àgọ́ ọlọ́pàá, miò dé bẹ́ẹ̀ rí, n sì ń gbàdúrà kí n dé bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ àgọ́ boyà bí i àgọ́ Ọlọ́run, àgọ́ ilé ìjọsìn, mo ti dé bẹ́ẹ̀ rí, mo ti lọ sí bẹ́ẹ̀ rí. Ṣùgbọ́n àwọn àgọ́ tó kù, mi ò rò, mi ò lérò pe mo dé irú àwọn àgọ́ káàgọ́ báyẹn rí.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo sì lọ sí ọjà lánàá. Mo sì lọ sí ọjà lánàá. Mo máa ń sábà lọ sí ọjà dáadáa. Ó mọ́ mi lára kí ń máa lọ sí ọjà. Láàárín ọ̀sẹ̀ kan, màá lọ sí ọjà bí ẹẹ́mẹ́ta. Mo máa lọ sí ọjà bí ẹẹ́mẹ́ta sí ẹ̀ẹ́mẹ́rin láàárín ọ̀sẹ̀ kan. Torí àwọn nǹkan tí mo máa ń rà tí mo máa ń lò, inú ọjà ni mo ti máa ń fẹ́ràn kí n ti máa rà á. Àwọn nǹkan tí mo máa ń rà tí máa ń lò gẹ́gẹ́ bí i bí nkan tí mo fẹ́ fi dáná àbí bí nǹkan bí oúnjẹ àbí nǹkan tí mo nílò sí ara mi. Mo máa ń fẹ́ràn kí ń máa rà á nínú ọjà. Torí pé ọjà inú ọjà kì ń wọ́n, kò dàbí ọjà àwọn àdúgbò. Mo máa ń fẹ́ràn kí ń máa ra nǹkan nínú ọjà gidi gan. Fún dí ẹ̀yìí, mo sì lọ sí ọjà ní àná láti lọ ra nǹkan.

Ṣé o fẹ́ràn wíwo àwọn àwọn ìràwọ̀? Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? N o fẹ́ràn kí n máa wo ìràwọ̀ lálẹ́. Mo fẹ́ràn kí máa wo àwọn ìràwọ̀. Mo fẹ́ràn rẹ̀. O máa ń kí ẹ̀yàn gbójú sókè lálẹ́, kí ẹ̀yàn wo ojú ọ̀run bíi kí gbogbo ẹṣẹ máa ń tọ́nà tó máa ń mú kí ojú ọ̀run kó kó rẹwà. Mo fẹ́ràn kí màá wò, pàápàá jùlọ, mo máa ń fẹ́ràn kí màá wò pẹ̀lú ọmọ mi. Mo máa ń fẹ́ràn kí n wò pẹ̀lú ọmọ mi.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? À, ìrántí ọmọdé mi, ó pọ̀ o, ó pọ̀. Ìrántí ọmọdé mi ó pọ̀. Mo rántí nígbà tí ta a máa ń yí kẹ̀kẹ́ ká. Láàdùgbò àwọn kẹ̀kẹ́ to ye pé a máa ṣe ní kíni ni o. Ta a wá bí i irin, bí i àwọn irin háńgà, àwọn irin tí wọ́n fi, tí wọ́n fi máa ń, a tí wọ́n fi máa ń, tí wọ́n máa ń fi aṣọ sí, tí wọ́n máa ń fi kọ́. A wá, a fi ṣe kẹ̀kẹ́, a wá a fi ṣe bí i, a mú ṣọ́wọ́, a wá wá bí i ìdérí ike ọ̀dà, ìdérí ike ọ̀dà. A wá, a máa yí káàkiri. A fi máa ṣeré, ta fi máa sá eré. Pé à ń sáré.

Ṣé o máa ń sáré? Mo máa ń sáré mo máa ń sáré. Mo máa ń sáré ní àsìkò tó bá yẹ kí n sáré. Ehn, mí ò kàn kí n ṣàde dé, máa sáré bí ẹni tí ó, tí ó mọ ń tọ́n ṣe, tí ó ní nǹkan ṣe. Ehn, mo máa ń sáré ní àsìkò tó bá yẹ kí n sáré. Mo máa ń sáré. Tó bá dẹ jẹ́ pé boya eré ìdíje wà tán ni ká wá sáré, ehn, mo mo ere sá. Mo lè rí sá.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Sé mo máa ń ṣe eré ìdánì? Mo má ń ṣe eré ìdánì, sebi kẹ́yan dàṣẹ eré ni. Mo má ń ṣe eré ìdánì. Mo má ń ṣe eré ìdánì, tí má kọ wà nínú ilé tí má kọ máa dánú ara mi dùn, màá máa dánú ara mi dùn. Mo má ń ṣe eré ìdánì dáadáa torí ó mọ̀ mi lára pé kí n kọ́ máa dà wà nínú ilé. Tí mo bá dà wà nínú ilé, mo má ń fẹ́ràn rẹ̀ ju kí n máa wà láàárín ọ̀pọ̀ àwọn ènìyàn lọ. Olúwa jẹ́ kí eré ìdánì kó mọ̀ mi lára. Mo má ń ṣe eré ìdánì.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Sé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Mo mọ o. Mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Tọkọ̀ bá kojú èèyàn, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró. Tọkọ̀ bá ń bọ̀ níwájú èèyàn, èèyàn ó ṣẹ̀wọ́ sí i láti dúró. Èèyàn á ṣẹ̀wọ́ sí i, ẹni tó ń wa ọkọ̀ náà a lè mọ̀ pé ìwọ bí èèyàn fẹ́, èèyàn ń, èèyàn fẹ́ bá òhun sọ̀rọ̀ àbí èèyàn fẹ́ dá òhun dúró. Hmm, ọkọ̀ náà ó sì dúró.

Nígbà wo ni o kẹ́yìn fò? Ìgbà wo ni mo kẹ́yìn fò? Mo máa ń fò lójojúmọ́. Mo máa ń fò lójojúmọ́, mo sì fò ní àná. Mo sì fò ní àná. Eni gan-an, ó tún ṣéṣe pé boyá máa tun rí bii n tó tún jẹ́ kí n lè fò. Bóyá ẹni tó máa mú mi ń fò náà ni pé bóyá mo fẹ́ kọjá níbi kan, tí mo fẹ́ kọjá ní gọ́tà, tí mo fẹ́ kọjá ní gọ́tà, ni ẹni lórí, lórí gọ́tà máa ní láti fò kí n má lè kẹṣẹ̀ bọnu ẹrẹ̀ àbí kẹṣẹ̀ bọnu gọ́tà. Torí náà mo sì fò, mo sì fò ní àná. Mo sì fò ní àná.

Kí ni o máà ń ṣe nígbà tí òjò bá rọ̀? In tí mo máa ń ṣe nígbà tó jò bá ń rọ̀ ó kéré. Ń tí mo máa ń ṣe ni pé tó jò bá ń rọ̀, mo máa ń fẹ́ràn kí n máa wà nínú ilé mi lásìkò tó jò bá ń rọ̀. Tó jò bá sì ń rọ̀, mo máa ń fẹ́ràn kí, kí n máa wo fíìmù, mo máa ń fẹ́ràn kí n máa wo fíìmù tàbí kí n máa ṣeré pẹ̀lú olólùfẹ́ mi. Àwọn nǹkan tí mo máa ń fẹ́ràn kí, kí n máa ṣe nìyẹn ní, ní lásìkò òjò. Àwọn ohun tí mo máa ń fẹ́ràn tí mo máa ń, nǹkan tí mo máa ń fẹ́ràn láti ṣe nìyẹn.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ́? Ìgbà tí mo kẹ́yìn rìnrìn, rìnrìn àjò fún isẹ́, káṣà ni nínú, nínú bí oṣù bí méjì sẹ́yìn. Òun ni mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́. Bí oṣù méjì sẹ́yìn. Torí pé, ohun tó sì fàá tó fi jẹ́ kó pẹ́ báyìí ni wípé torí, ẹ́, ètò àbò tó mẹhẹ́ lọ rílẹ̀ èdè wa. Ó ní ó fà ye, gbà kéèyàn maá rìnrìn àjò tí ò bá ti ní ìtumọ̀ ni àsìkò tí a wà yìí. Fún ìdí eyìí, òun ló jẹ́ kó ṣe díẹ̀ tí mo ti rìnrìn àjò fún isẹ́. Ó ti tó bi oṣù káṣà ni oṣù mejì sẹ́yìn, òun ni mo ń rìnrìn àjò fún isẹ́ gbẹ́yìn.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni ìbáṣepọ̀ tó dán mọ́rán ló wà láàrin wa. Ìbáṣepọ̀ tó dán mọ́rán ló wà ló ń bẹ láàrin wa. Torí tí ìbáṣepọ̀ tó wà láàrin wa tí kò bá dán, a à ní lè rí àṣeyọrí iṣẹ́ ní ṣíṣe. Nítorí náà mo máa ń gbìyànjú, mo máa ń gbìyànjú láti lè ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú o, àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi kí iṣẹ́ kí o lè rọrùn láti ṣe ń ṣe.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? I n tó ṣẹlẹ̀ ni wípé tí n bá kojú ìṣòro pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá tí mò ń lò, tó bá jẹ́ in tí ó jẹ́ pé mo lè ṣe fúnra mi, tí ǹ ṣe ohun tó jẹ́ pé mo ṣẹ̀ máa ma ní kí mò ń tu àbí tí ó ń ṣe nǹkan tó jẹ́ pé mo ṣẹ̀ máa ma wá boya kí n ní ìmọ̀ kún ìmọ̀ kí n tó lè ṣe, in tó jẹ́ pé mo lè ṣe fúnra mi, màá ṣe. Ṣùgbọ́n tó bá wá jẹ́ pé ó jẹ́ ohun tó jẹ́ pé mi ò lè dá ṣe fúnra mi, tó je pé mo gbudọ̀ wá àwọn tó je pé wọ́n ní ìmọ̀ nípa in tó ń ṣe dáadáa, màá gbé lọ bá wọn tí wọ́n máa ń ṣe, màá gbé lọ bá wọn láti lè bá mi ṣe. Bí mo ṣe máa ń yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá nìyẹn.

Ṣé o fẹ́ràn jìyàn? A! Mi ò fẹ́ràn kí n máa jìyàn. Mi ò fẹ́ràn kí n máa jìyàn, torí ìjìyàn nígbà mí ó máa ń padà di ìjà ni. Ìjìyàn ó máa ń padà di ìjà nígbà mí. Nítorí, fún ìdí èyí mi ò fẹ́ràn kí n máa jìyàn. Torí mo ti ríi ri-- ni mo ti rí ibi tí iyàn tó ti di ìjà tó ní agbára lára iyàn jíjì-- pé ẹ-- à ń jìyàn. Nítorí náà emi ò fẹ́ràn kí n máa jìyàn. Mi ò fẹ́ràn kí máa jìyàn. Ó dẹ̀ má, ó máa ń ni mí lára ni tí báa ń jìyàn torí mo jẹ́ èèyàn kan tí ò lè-- tí ò ń fẹ́ sọ̀rọ̀ púpọ̀. Kí n máa jìyàn yẹ́n ṣì re, ó máa ń, ó máa ń ni mí lára gan. Mi ò fẹ́ràn kí n máa jìyàn.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà tí mo fi máa ń polówó pé oríṣìíríṣìí o. Ara ìlànà tí mo fi máa ń polówó àkọ́kọ́, mo máa ń lo WhatsApp, mo fi máa ń polówó. Tí mo bá lo WhatsApp tán, mo máa ń lo Facebook náà, mo fi máa ń polówó. Mo máa ń lọ sí orí ẹ̀rọ agbéniṣáfẹ́fẹ́, ìyẹn táwọn èyìǹbó ń pè ní rédíò, mo máa fi polówó. Mo sì tún máa ń, bóyá níbi iṣẹ́ mi, níbi tí mo máa, tí mo wà tí mo bá rìnsìń, mo máa ń fi ẹnu náà mo fi máa ń polówó. Àwọn ọ̀nà tí mo máa ń gbà tí mo fi máa ń polówó, òun ni àwọn ǹkan tí mo sọ yìí.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́, òun náà ni ó pé mo máa ń fọkàn sí iṣẹ́ náà ni. Mo máa ń fọkàn sí iṣẹ́, mo máa ń fọkàn sí iṣẹ́, mi ò dẹ̀ kín ń ṣe ìmẹ́lẹ́ níbi iṣẹ́. Mo dẹ̀ ti ní, mo dẹ̀ máa ni ní lẹ́yàn ọkàn mi wípé dandan ni kí ìṣòro wà, kí ìṣòro wà níbi iṣẹ́. Tí ìṣòro bá dẹ̀ ti wà, èèyàn máa ń fi sùúrù àti ìfarabalẹ̀ àti òye àti ọgbọ́n, òun ni èèyàn fi máa ń yanjú ẹ̀. Fún díẹ̀ yìí, bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ní ẹnu iṣẹ́ nì yen, mo máa ń fi ọgbọ́n, ọgbọ́n àti sùúrù, òun ni mo máa ń lò láti fi lè yanjú, láti fi lè yanjú ìṣòro tí mo bá kojú lẹ́nu iṣẹ́

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ìgbà mélòó ni, ni o, ni o máa ń ní ìpàdé ní, lọ́sọ̀ọ̀sẹ̀? Irú ìpàdé wo nìyẹn o? Ṣé ìpàdé lálọ̀ndí ni àbí ìpàdé irú, irú ìpàdé wo nìyẹn? Tí ó bá jẹ́ ìpàdé ibi iṣẹ́, ìpàdé ibi iṣẹ́, ẹẹ́, láàárín ọ̀sẹ̀ kan, a lè má ní, a lè má ní ìpàdé. A lè má ní pàdé láàárín ọ̀sẹ̀. Tí ó bá jẹ́ pé ìpàdé níbi agbègbè ibi tí mò ń gbé, èmi ò ń lọ sí ìpàdé o. Mi ò ń lọ sí ìpàdé. Ẹ, mi ò ń lọ sí ìpàdé. Ìpàdé kan tí mo mọ̀ pé mo máa lọ náà ni ìpàdé láàárín ibi iṣẹ́. Kò dẹ́ kí i ṣe ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ń ṣe, ẹ, bóyá bí ẹ́ kan láàárín ọ̀sẹ̀ méjì la máa ń ṣe ìpàdé.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Dáadáa ní, mo máa ń jẹ oúnjẹ tó, tó lérò fún ìlera, torí èké ìlera ó ṣe kókó, ó ṣe pàtàkì, hmm ó ṣe kókó ó sì ṣe pàtàkì. Àwọn oúnjẹ tó máa ń ṣe ní lá lóore, tó máa ń ṣe ara lóore mo máa ń jẹ, àwọn oúnjẹ tó máa ń fún ni lókun mo máa ń jẹ, mo máa ń jẹ. Fún ìdí eyi irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ bí ká máa jẹ èso, ká jẹ ẹ ká jẹ èso torí èso dára lára gidi gan. Iṣẹ́ tí èso ń ṣe lára ó pọ̀, iṣẹ́ tí èso ń ṣe lára ó pọ̀ gidi gan. Mo máa ń jẹ àwọn oúnjẹ tó lérò fún ìlera, mo máa ń jẹ.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Mo ní o. Mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Ìforúkọsílẹ̀ tó jẹ́ pé ó ti ní oṣooṣù, òun ni a máa ń sanwó fún láti fi tún fílè lè máa tẹ̀síwájú fún oṣù tó ń bọ̀. Hmm, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá.

Ṣé owó tí ò ń gbà dára tó? À, owó tí mò ń gbà níbi iṣẹ́ àfisúrù. Ẹ̀hn n tó ṣẹlẹ̀ ní pé owó tí mò ń gbà kì í ṣe pé kò dára, ṣùgbọ́n orílẹ̀ èdè wa kò jẹ́ kí nǹkan kó rọrùn. Ó wa jẹ́ kí, kí owó kó máa, kó máa tó yàn nína-ní níná. Kì í ṣe pé owó tí mò ń gbà, kì í ṣe pé boya pé kò, kò dára. Owó tí mò ń gbà dára, ṣùgbọ́n ta bá máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ sí bíi hin tí orílẹ̀ èdè ń sọ kò, kò dára tó. Owó tí mò ń dá kò dára tó fún ohun tí orílẹ̀ èdè ń sọ, bí nǹkan ṣe wọ́n, bí gbogbo nǹkan ṣe wọ́n kò, kò dára tó. Ṣùgbọ́n tí nǹkan ò bá wọ́n, tó jẹ́ pé nǹkan o wọ́n tí gbogbo ẹ̀ tó yẹ kó rí bó ṣe yẹ kó ṣe rí, owó tí mò ń gbà ò dára tó.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn kí n máa lọ jù? A, ibo ni ná? Ibo n mo lè sọ pé mo fẹ́ràn kí máa lọ jù ná. A, mi ò, mi ò ní ibi pàtó tí mo lè sọ pé mo fẹ́ràn kí máa lọ jù. Mi ò ní ibi pàtó tí mo lè sọ pé mo fẹ́ràn kí n máa lọ jù. Kò sí. Mi ò ní, gbogbo ibi náà ló rí bákan náà lọ́dọ̀ mi. Nipé boya, ṣe ibi iṣẹ́ ni, ṣe kíni ni? Kò sí ibi tí ò, tí èmi ò lè sọ pé mi ò fẹ́ràn láti máa lọ.

Kí ni àwọn ìdojúkọ tó, tó wà ní ibi iṣẹ́ rẹ? Kí ni àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ rẹ? Ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ó pọ̀ díẹ̀ o. Ó pọ̀, ó pọ̀. Ìdojúkọ tó wà ní bí ka máa ṣiṣẹ́ nínú oòrùn, ara ìdojúkọ kan ni. Bí ka máa gbé ládà tó wúwo, ká máa gbé ká sí èjìká, ara ìdojúkọ kan ni. Bí ka máa ṣiṣẹ́, tó jẹ́ pé a máa wọnú inú, inú, inú, inú òrùlé, ara ìdojúkọ kan ni. Nítorí ooru tó máa ń mú nínú, er, roof ilé, ó máa ń ní agbára gan-an, ara ìdojúkọ kan ni. Eh, ibi ka máa ṣiṣẹ́ kó máa súnmọ́ ká máa gun òpó, ká máa sọ wáyà tó ń súnmọ́ ibi tí wáyà iná wà, ara ìdojúkọ kan ni. Ìdojúkọ pọ̀ níbi iṣẹ́ mi.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? A! Mo má ń ṣé dọ́gba náà ni. Mo má ń gbìyànjú láti má jẹ́ kí kíkan kó kó pa ìkan lára. Mo má ń gbìyànjú láti má jẹ́ kí kan kó pa ìkejì lára. Mo máa ń gbìyànjú gbogbo ọ̀nà láti, láti ṣe dọ́gba dọ́gba. Ohun tó bá yẹ kí n ṣe lásìkò iṣẹ́, àsìkò iṣẹ́ màá ṣiṣẹ́. Àsìkò tó bá yẹ kí n gbádùn, kí n ṣeré, kí n ṣe tó yẹ kí èèyàn ṣe gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bíi ìgbé ènìyàn, màá ṣeẹ́ ní àsìkò titi ẹ̀, àsìkò iṣẹ́ ọ̀tọ̀, àsìkò kí èèyàn ṣeré ọ̀tọ̀, kí èèyàn gbé, gbé ayé ọ̀tọ̀, ìgbésí ayé. Ehn en Kí èèyàn ṣe tó yẹ kí èèyàn ṣe, tí ìń ṣe pé gbogbo ìgbà náà lèyàn á fi máa ṣiṣẹ́. Òhán.